Irú bàtà wo ni o máa ń wò? Bàtà tí mo máa ń wò ni àwọn bàtà tó máa ń bo orí de ẹsẹ̀ tó máa ń wò lóbi ṣẹ́, àti bàtà tó, àti bàtà pẹlẹbẹ mí fibe. Fẹ́ràn kí a máa wọ bàtà tó ga àti ó pẹlẹbẹ tí ó ń ni ni mí lára ni máa ń wò.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Rárá, mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba, gbogbo ọju ló má ma wọ e tí ènìyàn bá ń ṣe iṣẹ́ nìta gbangba. Mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba, gbogbo ojú ló máa wò e. Kì í ṣe ǹkan tí màá ṣe, iṣẹ́ tí ba máa ṣe, ki ṣe níbi tí ó wà tó ní pípadé. Iṣẹ́ ìta gbangba awọn eyàn ko má máa wò ẹ ni.

Nígbà wo ni o kéyin lọ sí ilé oúnjẹ? Ó ti pẹ́ tí mo ti lọ sí ilé oúnjẹ. Mo máa ń dána oúnjẹ mi fúnra mi. Òúnjẹ ta ba maa je laáró ọ̀sán máti dà ni ìdajì, má gbé dání lọ síbi iṣẹ́ torí èmi ń lọ sí ilé oúnjẹ. Un o fẹ́ràn kí a máa ra oúnjẹ ní ilé oúnjẹ torí e, mi mọ bo sẹ mọ́n sí tó.